Oríṣiríṣi ǹkan ni eyán lé ṣe láti ju alágbàse ìṣe pọ̀ rẹ lọ. O lè wá di ohun tí ilé iṣẹ́ wa ní kí wọ́n nídìí, mo lè fi ìwádìí pé ìgbésẹ̀ le kí n ṣiṣẹ́ tọ àwọn ǹkan tí yóò jẹ́ ànfààní fún ilé iṣẹ́ wa. Nílo pe tí máa ṣe, àwọn irú àwọn ọ̀kan yó wú ní ẹni tí ó ní ilé iṣẹ́ lórí yóò sì fẹ́ dí kí ó fún mi ní ìgbéga tí yóò sì padà je kí n táayọ gbogbo àwọn tí ó jẹ́ ẹgbẹ́ mi.

Mo fẹ́, mo fẹ́ràn aarin, aarin atẹ́gùn. Mo fẹ́, mo fẹ́ràn erin atẹ́gùn bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Mo fẹ́ràn kí atẹ́gùn wà, ṣùgbọ́n ìgbà mìí màá fẹ́ràn ooru. Màá fẹ́ràn aarin ooru, ṣe aarinatẹ́gùn.

Ah bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí n máa lọ sí Ìṣẹ̀mbáye. Àwọn ilẹ̀ Ìṣẹ̀mbáye, àwọn ilẹ̀ bábà ń bàbá wa, ibi tí wọ́n ti ṣẹ̀ yọ. Àwọn tí a máa ń pè ní àwọn kànkàn. Bẹ́ẹ̀ni mo fẹ́ràn, fẹ́ràn kí máa lọ, kí máa lọ wò wọ́n, kí máa lọ sí ibi tí wọ́n wà kí n rí iṣẹ́ àwọn bàbá ńlá, bàbá ńlá wa. Àwọn iṣẹ́ tí wọ́n ṣe, tí wọ́n ṣè jẹ́ yọ̀ báwo nìí. Ó ṣe dí pé adé bí tá dé yii, níbo ló ti bẹ̀rẹ̀? Tàní ó jẹ́ bàbá, ta ló jẹ́ bàbá ńlá kù bàbá ńlá wa? A lè sọ pé ìran dí ran wa ni.

Nígbà wo ni o kẹ́yìn kọ́ ìgbékalẹ̀ iṣẹ́? Há! Ìgbà tí mo kẹ́yìn kọ́, ó ti ṣe díẹ̀. Ìgbà tí mo kọ́ ìkọ́ ìgbékalẹ̀ iṣẹ́ mi, ó ti ṣe díẹ̀. Ó ti ṣe díẹ̀. Ìgbà tí mo, tí mo kẹ́yìn kọ́, ó ti ṣe díẹ̀. Ki n má pa'rọ́. Ó ti lé ní bí i ọdún méjì.